Àṣà tí ẹbí mi ń ṣe ni àṣà Yorùbá. Àṣà Yorùbá jẹ́ àṣà kan tó dára lọ́pọ̀lọpọ̀. Ṣé ti ìbọ̀wọ̀ fúnni kẹ́ awí ni? Tàbí ìtẹríba? Tàbí ẹwà ìpánleédè? Àṣà Yorùbá ni àṣà tí àwọn ẹbí mi ń ṣe. Ó sì jẹ́ àṣà tó wuni lórí lọ́pọ̀lọpọ̀ káàkiri àgbáláyé. Ṣé ti ìmúra tiwa ni? Àbí ti ìṣojúlóge ẹwà èdè wa àbí ti ìrọ̀rùn tí ó bá dé láti sọ èdè Yorùbá? Àṣà wa, àṣà Yorùbá, ó jẹ́ àṣà kan tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè wọ́n máa ń mú lò káàkiri àgbáyé. Ṣé ìlú àwọn òkèrè gan-an tí ó yíwa ká, wọ́n fẹ́ràn àṣà Yorùbá torí pé Yorùbá ní àṣà, ó ní ìṣe, ó sì ní èdè, ó sì ní ìbọ̀wọ̀ fún. Yorùbá tán lọ rẹrẹrẹ. Àṣà ìbílẹ̀ mi ni àṣà Yorùbá. Tí mo bá ní ìmọ̀ tó yéké fún ìbéèrè tí ẹ béèrè, àṣà tí ìdílé mi àbí ẹbí mi ń ṣe ni ọmọ Yorùbá ni mí, àṣà Yorùbá ni a ń ṣe. Àṣà tó sì ní wúrí tó lè kí ń kà tó dára lọ́pọ̀lọpọ̀ ni. Àṣà tó fọwọ́ fá bá lagba láwùjọ, àṣà tí ó ń yẹ́ tọmọdé tàgbà sí ni, àṣà tó jẹ́ pé a ní ẹwà èdè tó dára. A mọ àsìkò láti lo ó, ọ́, ẹ́ ní ìgbà tí ó tọ́ àti ìgbà tí ó yẹ. Àwọn èdè ẹwà èdè wa sì jẹ́ ẹwà èdè tó burẹwà, tó rẹwà, tó rẹwà ni mo fẹ́ wí o, tó rẹwà lọ́pọ̀lọpọ̀ tí ó sì máa ń mú ìwúrí fún wa níbikíbi tí a bá wà. Ṣé ti ìmúra wa ni? Pápa jùlọ tí a bá wọ aṣọ àdìrẹ wa. Aṣọ àdìrẹ wa jẹ́ aṣọ aláràm̀barà tó jẹ́ pé ó jójú lóge, ó jójú nígbèsè tí a bá múra tán. Ṣé ti ìmúra àwọn obìnrin tí a bá wọ òlekú wa àti sálúbàtà pẹ̀lú gèlè wa? Tàbí ti àwọn ọkùnrin wa tí wọ́n bá wọ dàǹsíkí wọn pẹ̀lú ṣòkòtò wọn tí a bá rìn láwùjọ láàárín àwọn akẹgbẹ́ wa. A ká ìjìká sókè bí ẹní ká párù fí àpá ayọ̀. Torí náà kọ, àṣà Yorùbá jẹ́ àṣà kan tí mo fẹ́ràn si èyí tí ó sì jẹ́ pé ìwúrí ni fún mi. Ayọ̀ sì ni ó jẹ́ fún mi. Tí mo bá rí i pé tí mo sì mọ̀ dájú pé àṣà Yorùbá ni àṣà mi, èyí tí àwọn ẹbí mi àti ará mi ń ṣe, ó máa ń mú mi ní inú dídùn púpọ̀ tí ó jẹ́ pé fuléńgẹ fuléńgẹ nínú mi máa ń dùn. Í pé mo yàn, mo wá láti inú ẹbí tí ó yan àṣà Yorùbá láàyò. Àṣà Yorùbá ni àṣà tí mo wà tí àwọn ẹ̀mí àti àwọn ẹbí mi ń ṣe. Ó sì jẹ́ àṣà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Oúnjẹ wa ni. Oúnjẹ àṣà mi jẹ́ oúnjẹ tí ó jẹ́ pé oúnjẹ tí ó dára jù lọ. Ṣé ti àmàlà la fẹ́ sọ ni pẹ̀lú ọbẹ̀ ewédú, òun gbẹ̀gìrì tàbí ti ẹ̀fọ́ rírò àti iyán tó fẹ́lẹ́, iyán funfun lẹ́lẹ́, òun ni a fẹ́ sọ ni tàbí ti ọbẹ̀ ilasa. Ah! Ẹ̀wọ̀, àṣà mi jẹ́ àṣà tó jẹ́ pé mo ní ìfẹ́ sí jùlọ. Mo sì fẹ́ràn rẹ̀. Kò sí ibi tí mo ti le wà tí mo máa ń fi àṣà mi pamọ́. Gédégbé báì ni màá gbé àṣà mi jáde. Kódà wọ́n kò nílò láti bíni ní ìbéèrè kí ẹ tó mọ̀ pé ọmọ Yorùbá atàtà ni mí. Àṣà mi, ẹwà èdè mi, ìmúra sí mi, ìbánisọ̀rọ̀ mi, ìwà ìrẹ̀lẹ̀ tí a fi kọ́ mi láti ìgbà èwe wa. Ó jẹ́ kí àṣà yìí kó wu mi lórí lọ́pọ̀lọpọ̀. Àṣà Yorùbá jẹ́ ọ̀kan nínú àṣà gbóògì ní ilẹ̀ adúláwọ̀ èyí tí a kò sì lè fọwọ́ rọ́ sẹ́yìn. Torí náà kọ, àṣà mi, èdè mi, òun ni ẹwà mi. Àṣà mi ni ẹwà mi. Òun sì ni ìwúrí Ọlọ́run mi. Torí náà n kọ, mo fẹ́ràn àṣà mi lọ́pọ̀lọpọ̀. Mo gbojú jù mọ́ ni wón sì máa fi dugbẹ́ lọ́wọ́ adẹ́ẹ̀ dá bí ó dá mi sínú ẹbí tó yan àṣà Yorùbá láàyò. Torí náà kọ ò, n ó máa dugbẹ́, wọ́n sì máa dugbẹ́. Títí láé ni ọpẹ́ mi sí ọ̀dà àwọn ẹbí tí eléèdúa dá mi sí tó yan àṣà Yorùbá láàyò. Àṣà Yorùbá ni àṣà tí èmi àti àwọn ẹbí mi ń ṣe. Ẹ ṣe é.